Ọ̀nà ìse oúnjẹ tí a má fi lé ọmọ lọ́wọ́ ní inú ìdílé wa, òun ni ọ̀nà tí a gbà máa ń fi ro ọkà àti ọ̀nà tí a má gbà n gún yán àti ṣe, eh, ọbẹ̀ ẹ̀gúsí. Ni, eh, ìdílé wa bí a ṣe máa ń ro ọkà, òun ni pé àkọ́kọ́ gbé omi kaná, nígbà náà a jẹ́ kí omi náà hó. Nígbà tí omi náà bá ti hó tán, eh, nígbà náà ni a yọ díẹ̀ kúrò nínú omi tí ó ti hó yìí. Nígbà tí a bá ti yọ díẹ̀ kúrò nínú omi náà, a wà da, eh, ìyẹ̀fun ọkà náà, a dà sínú rẹ̀. A bẹ̀rẹ̀ sì ni fi orógun ró títí yi o fi le ṣé o ṣe mókí lọ́wọ́ láti fi jẹ, kó tó di pé a dà padà sí orí iná. Ẹ̀ mo ni láti pe àkíyèsí wa pé nígbà tí a bá ń ró, a máa ti gbé sílẹ̀ kúrò àbá ka sọ pé a gbe kúrò ní orí iná. Nígbà ta bá ti ró tó ki díẹ̀, a dà padà sórí iná. A wà mú omí gbigbóná ta ti kọ́kọ́ gbé kúrò náà yẹn. A wà gbe sí, a wà dà si, a wà ró. Nígbà tó bá ti dà, eh, àmá wà gbe kúrò lórí iná, à tun wà ró dáadáa yóò fẹ́lẹ́, eh, irú ba ṣe máa ń ro ọkà ni. Tó bá jẹ́ iyán gígún ni, a máa mú iṣu, eh, a gé sí kéékèèké pẹ̀lú epo. A kò ní kọ́kọ́ bẹ epo rẹ̀ kúrò. A gbe sórí iná, a bo omi sí i. Nígbà ta bá bu omi sí i tán, eh, a wà gbe kaná. A kìí fi yọ sí iṣu tí a bá fẹ́ gún ní iyán. A máa jẹ́ kí ó sè fún bí, eh, ogún, ogún iṣèjú tàbí bi wákàtí kan kí ó bá lè rọ̀ dáradára. Eh, lẹ́yìn náà ni, eh, a wà mú iṣu náà nígbà tí ó bá ti jinná, a bẹ̀, a kò ṣodo, a gun dada tití yóò fi rọ́ tí kò ní sí kókó kan ní inú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọbẹ̀ ila tàbí ọbẹ̀ egusi ti a ba fe se oni bi a se maa n se. Eh, oúnjẹ yìí, eh, eh, ìlú Òndó ni ìpínlẹ̀ Òndó àti ìpínlẹ̀ Èkìtì, òun ni wọn ti máa ń se oúnjẹ báyìí. Eh, ọwọ́ àwọn òbí mi ni mo ti kọ́ bí a ṣe ń se oúnjẹ yìí. To jẹ pé èmi náà yóò sì fi lé ọmọ lọ́wọ́ bí a ṣe ń ṣe ní torí pé ó dára lọ́pọ̀lọpọ̀. O si maa n je ki oúnjẹ ki o jina dáadáa. Eh, ẹni tí mo sì máa ń fi lọ́wọ́ náà ni àwọn ọmọ. Nitoripe nibi ti a ba ti n dáná ọmọ náà gbudo wa níbẹ̀. Ọmọ ò gbọdọ̀ sọ pé nítorí pé màmá rẹ̀ ń dáná kí òun wá sá kúrò ní ìdí iná dídá tàbí kó kúrò ní ilé tí a ti ń dáná. Rárá, wọn kò fi lé wa lọ́wọ́ bẹ́ẹ̀. Iba je ọkùnrin tàbí obìnrin ti iya re ba ti n dáná nínú ile o gbudo wa ni e ile ìdáná ti iya re ti n dáná ki oun náà ki o ba le fojú si bi a se n se oúnjẹ ti a n je. Nítorí pé ní ìdílé wa, a kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ ojú ọnà. A fẹ́ràn láti maa n je oúnjẹ ti a fi owo ara wa se. Nítorí pé ó dára láti máa jẹ oúnjẹ tí a fi ọwọ́ ara wa sè. Nítorí pé wà á mọ ohun tí wọ́n fi sè é, ìgbà tí wọ́n sè é, àti pe bóyá ẹni náà ẹni tí ó sè o ní ìmọ̀ tó tó èèyàn kò mọ̀. Nítorí náà la kì í fi jẹ oúnjẹ ojú ọnà. Gbogbo oúnjẹ tí à ń jẹ pátápátá, òun ni a máa ń fi ojú rẹ̀ mọ ọmọ tí a bí. Nítorí pé tí òun náà bá dàgbà tí ó dáwà, bóyá gẹ́gẹ́ bí àpọ́n tàbí omidan, yóò lè dáná fún ara rẹ̀. Koni maa da ka je kaa kiri egbe ojú ọ̀nà.

Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ni ìgbà tí ènìyàn bá lọ sí ibi ilé, ilé tí ó ní àjà púpọ̀ bóyá àjà bí mẹ́rin, márùn-ún, mẹ́fà sì méje, ó máa ń jẹ́ ohun tí ó nira láti gun àkàbà. Ti i wọn kọ si ìlú ile náà láti lẹ gùn lọ si í òkè bóyá si i aja kerin àbí kàrún. Nígbà tí ó bá máa fi dé òkè pátápátá, gbogbo ara ni ó ti máa rọ ẹ̀ní náà. Nítorí náà ni ẹ̀rọ ìgbésókè ṣe jẹ́ ohun tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Nígbà tí ènìyàn bá dé inú ẹ̀rọ ìgbésókè, yóò gbé yàn lọ sí, àjà tí ó bá wu ẹ̀ní náà. To ba jẹ pe aja keeji ni tàbí ikẹta tàbí ikerin tàbí ikarun tàbí ikefa tàbí aja ti o wu ti o báà jé, ẹrọ ìgbésókè yìí ni yóò gbé ènìyàn lọ idi niyìí tí mo fi fẹ́ran ẹ̀rọ ìgbésókè.

Mo fẹ́ràn láti jókòó ní, ní ilẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Nígbà tí ènìyàn bá ń rìnrìn àjò ní ọkọ̀ òfurufú láti ìlú kan sí ìlú mìíràn, ó máa ń jẹ́ ohun tí ó rẹwà lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó jókòó ní ilẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Nítorí nígbà tí ọkọ̀ òfurufú tí ó bá fẹ́ gbéra tí ó bá ń kọ́kọ́ sáré, wà á rí bí ilẹ̀, eh, ilẹ̀ ibi tí òfurufú, ọkọ̀ òfurufú náà tí fẹ́ gbéra bí ó ṣe máa dàbí ẹni pé ń sáré. Nígbà ti e ba si gbéra na ti oko òfurufú bere si ni n fo e gbogbo bi ìlú seri ni o ma ri. Tó bá jẹ́ pé ọ̀sán ni, wà á rí gbogbo bí ìlú bí ó ṣe ń lọ sókè sódò. Tó bá jẹ́ alẹ́ ni, wà á rí gbogbo ẹ̀ yóò sì dúdù. Tàbí tó bá jẹ́ ibi tí ìná wà dáradára, wà á rí gbogbo ẹ̀ yóò ṣe mọ́lẹ̀ tí yóò sì lẹ́wà. Tó bá sì jẹ́ kí ìgbà, tó bá jẹ́ pé ìgbà tí ọkọ̀ òfurufú tó wọ inú òfurufú lọ, gbogbo àwọn òfurufú tí ó jẹ́ aláwọ̀ funfun, òun lè ó rí gbogbo sọ́mọ gbogbo e lórí tí ó rẹwà dáradára. Eh, ìdí nìyí tí mo fi fẹ́ láti jókòó sí ibi fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Oúnjẹ tí mi ò fẹ́ràn ó wà. Ẹ̀bà àti ọbẹ̀ ilá jẹ́ oúnjẹ tí mi ò fẹ́ràn rárá. Nítorí pé nígbà tí mo ti kéré ni àwọn òbí mi kò tíì sè é fún àpẹẹrẹ. Bàbá mi kò fẹ́ràn ọbẹ̀ ilá rárá, è, màmá mi kò sì fẹ́ràn ẹ̀bà. Nígbà tí a bá pa méjèjì pọ̀, ó di ẹ̀bà àti ọbẹ̀ ilá. Nítorí náà, àti ìgbà tí mo ti kéré ni mi ò tí ì fẹ́ràn oúnjẹ yìí. Mo ti gbìyànjú oúnjẹ yìí ni ẹ̀ẹkan àbí èèmejì ní ọdún mẹ́rin àbí márùn-ún sẹ́yìn. À, mo fẹ́ lè sọ pé bí ọdún mẹ́ta sẹ́yìn ni mo gbìyànjú rẹ̀. Ṣùgbọ́n mi ò fẹ́ràn bí ó ṣe rí ní ẹnu. Tí wọ́n bá gbé oúnjẹ yìí kalẹ̀ níwájú mi, è, ọwọ́-- ẹ̀yìn ọwọ́ ni màá fi yí dànù. Nítorí pé mi ò fẹ́ràn rẹ̀ rárá. È, mi ò fẹ́ràn ẹ̀bà àti ọbẹ̀ ilá. Kì ń ṣe oúnjẹ yìí nìkan ni mi ò fẹ́ràn. Oúnjẹ mìíràn tí mi ò fẹ́ràn òun ni ẹ̀wà àti gàrí. È, mi ò fẹ́ràn ẹ̀wà àti gàrí nítorí pé ó jẹ́ oúnjẹ tí kò dùn rárá. Ìgbà tí mo ti wà ní kékeré ni mi ò tí fẹ́ràn ẹ̀wà àti gàrí. È, mo máa ń gbìyànjú láti jẹ ẹ̀wà àti gàrí lẹ́ẹ̀kan kan nígbà tí kò bá sí ohun tí mo máa le jẹ. Ṣùgbọ́n tí mo bá rí àǹfààní láti jẹ nǹkan mìíràn, mi ò ní jẹ ẹ̀wà àti gàrí rárá. Tí wọ́n bá sì gbé ẹ̀wà àti gàrí síwájú mi, mo máa mi lójú tí mo sì máa yí ẹ̀yin padà. Sí àwọn oúnjẹ wọ̀nyí ni mi ò fẹ́ràn láti máa jẹ. Ẹ̀ lákotán, mi ò tún fẹ́ràn láti máa jẹ, ẹ́, ọ̀gbọ̀nọ̀. Ẹ̀, ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ jẹ́ oúnjẹ tí mi ò fẹ́ràn rárá. Ẹ́, yípo, mi ò fẹ́ràn ọbẹ̀ tí o bá fà. Nítorí náà ọ̀gbọ̀nọ̀ jẹ́ oúnjẹ mìíràn tí mi ò fẹ́ràn rárá. Nítorí bí ó ṣe máa ń fà tí ó máa ń ki iyẹ́ra, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Ẹ́, tí n-- mo ti gbìyànjú rẹ̀ lẹ́ẹ̀kan rí níbi ọdún púpọ̀ sẹ́yìn. Ka sọ pé bí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn ni mo ti jẹ, ẹ́, ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Ẹ̀, mo sì kórìíra bí ó ṣe rí àti bí ó ṣe rí ní ẹnu nígbà tí a bá fi sí ẹnu. Mo gbìyànjú nìgbà náà ṣùgbọ́n mo ko rírà rẹ lọpọlọpọ. Ẹni tí ó bá gbé ọbẹ̀, ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ síwájú mi, ojú rẹ̀ ni yóò ṣe gbé ọbẹ̀ náà tí màá dàádànù. Ẹ̀, orí, fà, ẹ́, orí máa yọ ẹni yẹn tí ò bá jẹ́ pé ojú rẹ̀ pàápàá ni wọn óò da ọbẹ̀, ẹ́, ọ̀gbọ̀nọ̀ náà sí. Nítorí náà, àwọn oúnjẹ mẹ́ta wọ̀nyí ni mi ò fẹ́ràn láti máa jẹ rárá rárá.

O ní ìgbà kan tí mo nílò owó láti san owó ìwé kan ní ilé ìwé mi nígbà tí mo sì wà ní ilé ìwé girama ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ìgbà náà ni mo sọ pé mo nílò owó. Nítorí náà ni mo ba sọ pe àwọn ti n kọle àwọn birikila, pe kin lo ba wọn sisẹ. Èyí jẹ́ ohun, oun ní ọjọ́ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ ohun tuntun tí mo ṣe láti àárọ̀ títí dé àṣálẹ́. Nítorí pé mo ń wá owó láti ràwe, mo bá gba igbò bíríkìlà lọ. Nígbà tí mo dé bẹ̀ ní àárọ̀, ọ̀rẹ́ mi tí ó mú mi mọ bíríkìlà náà, àwa méjeji la jọ wá ń bẹ̀. Nígbà tí a kọ́kọ́ dé bẹ̀ ní àárọ̀, ohun tí ó ṣẹlẹ̀ ni pé bíríkìlà náà sọ pé "Ṣé ni a fẹ́ wọ ilẹ̀ tí a sì fẹ rẹ́ dáradára ká sì rẹ́ ògiri náà?" Ẹ̀ nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀, ó ní kí a lọ wọn iyẹ̀pẹ̀ pọnpọ́n bí ogún kí a sì tú sìmẹ́ǹtì méjì sí inú rẹ̀ kí a sì lọ pọn omi ní ọ̀nà tó jìn rere kí a da omi náà, kí a dà á sí inú ẹ́ iyẹ̀pẹ̀ àti sìmẹ́ǹtì tí a ti pò sílẹ̀. Lẹ́yìn náà, ẹ́ kí a wa bẹ̀rẹ̀ sí ní bu àwọn òkúta tí a fẹ́ fi wọ ilẹ̀ kí a má bú sí inú ẹ kí a sì maa po gbogbo rẹ̀ pọ̀ kí a wa má da fún un. Èmi àti ọ̀rẹ́ mi tí a lọ láti lọ ṣe iṣẹ́ bírìṣọ̀pẹ́ náà ni àbẹ̀ kọ́kọ́ wọn iyẹ̀pẹ̀ náà. Nígbà náà, àwọn òkúta tẹ̀lé. A wá da sìmẹ́ǹtì ṣe. Nígbà náà ni à wá da omi síi. Lẹ́yìn èyí ni, ẹ́ àbẹrẹ sì ń pò padà. Ibẹ ni awa latarọ titi ti ilẹ fi su àwọn ohun kan tí mo mọ̀ pé ó jẹ́ ohun tuntun tí mo ṣe ní àárọ̀ títí di alẹ́ òun ni eyìí.